Mo máa ń rí láti jẹ́ wípé, mo máa ń rí dájú láti jẹ́ wípé ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ mi ò dán mọ́ránmọ́rán. Àwọn alábàáṣiṣẹ́ mi lọ́wọ́ báyìí ìbáṣepọ̀ pẹ̀lú wa dán mọ́rán nítorí wípé mo jẹ́ èèyàn tí kìí bínú, mo dẹ̀ jẹ́ èèyàn tí máa ń pèyàn sí àkíyèsí tí mo bá rí wípé ó ṣe nǹkan tí kò bá dà. Fún ìdí ẹ̀yì ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ mi dán mọ́rán. Ẹni tí mo bá rí rí pé kò dẹ̀ fẹ́ gbọ́, mo nílò láti fi ọjọ́ rẹ̀ sùn ní ibi iṣẹ́. Fún ìdí ẹ̀yí, gbogbo àwọn tí wọ́n wà ní ibi iṣẹ́ ni wọ́n fẹ́ràn mi nítorí pé, ìbáṣepọ̀ mi pẹ̀lú wọn ò jẹ́ ǹkan tí ò, ò dán mọ́rán.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò nígbà tí mo bá bá ṣe ohunkóhun tí mo bá fẹ ṣe, fún àpẹẹrẹ tí mo bá fẹ́ gbálẹ̀ àbí mo bá fẹ́ tẹ ìbọsàn àbí mo bá fẹ́ gbé nǹkan tó jẹ́ wí pé mo nílò láti fi ọwọ́ nǹkan gbé, tí mo bá fẹ́ fọ́bọ́, tí mo bá fẹ́ nu ilẹ̀, tí mo bá fẹ́ nu tábìlì àbí mo bá fẹ́ ṣe gbogbo nǹkan, ọwọ́ ọtún ní mo fi ń ṣe, tí mo bá fẹ́ tẹ ẹ̀rọ àgbélọ́wọ́ mi àbí ẹ̀rọ tí mo fi ń ṣiṣẹ́ àbí i tí mo bá fẹ́ tẹ remote mi, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò fún gbogbo àwọn yẹn. Ǹkan tí ó bá ń ṣe kókó àbí tí mo bá fẹ́ jẹun, ìyẹn dandan ni láti lo ọwọ́ ọ̀tún tí mo bá fẹ́ jẹun. Nípa ẹ̀kọ́ tí wọ́n fi kọ́ wa ní ìgbà tí àwa ní kékeré àmọ́ tí ó bá jẹ́ wí pé mò ń wá ń ṣan ilẹ̀ tí mò ń gé oko tí ó ti rẹ ọwọ́ mi, mò máa ń pàrọ̀ rẹ̀ sí ọwọ́ òsì láti lè jẹ́ kí ìlò ọwọ́ náà dọ́gba àti láti lájẹ̀ kí ọwọ́ náà dùn mí púpọ̀. Fún dí eyìí mo máa ń pàrọ̀ rẹ̀ sí ọwọ́ òsì. Ṣùgbọ́n ọwọ́ ọ̀tún ni ọwọ́ tí mò ń lò tí a bí mi mọ́ tí a fi kọ́ mi láti ilẹ̀. Mò dẹ̀ rí i wí pé fún ìgbà pípẹ́ ọwọ́ ọ̀tún yẹn náà sì ni mo sì máa máa lò nítorí wí pé kò le rọrùn fún mi láti kọ́ ọwọ́ òsì mi láti máa ṣe gbogbo àwọn ǹkan tí mò ń ṣe pẹ̀lú ọwọ́ ọ̀tún. Fún dí eyìí ọwọ́ ọ̀tún ni mò ń lò, ó sì ni ó rọ̀ mí lọ́rùn jù. Ṣùgbọ́n tí mo bá lè rí ìpàrọ̀ sí ọwọ́ òsì mà á pàrọ̀ rẹ̀. Àmọ́ mi ò rò wí pé ilé ìṣesí tí ó bá ṣe é ṣe tí ẹ̀yin mọ̀, ẹ̀yin lè jẹ́ kí n mọ̀. Ṣùgbọ́n mo fẹ́ràn ọwọ́ òsì nítorí wí pé mo rí i wí pé àwọn tí wọ́n ń lo ọwọ́ òsì wọ́n ń ṣe dáradára nígbà tí wọ́n bá fẹ́ kọ ohunkóhun. Ìkọ̀lẹ̀, ìka, ìn, àkọ́lẹ̀ wọn dára, ó dùn wo. Ṣùgbọ́n ọwọ́ ọ̀tún tèmi rán ko ṣe wí pé àkọ́rọ̀ mi, àkọ́lẹ̀ mi burú náà, ó rẹwà ṣùgbọ́n kò, kò rẹ, kò rẹwà lójú mi tó. Ṣùgbọ́n àwọn ìran mí ń máa ń sọ wí pé ó rẹwà. So ẹ̀yin lè ṣe iṣẹ́ lórí ẹ̀kẹ ẹ sọ fún mi èyí tí ẹ̀yin fẹ́ràn jù ṣùgbọ́n ọwọ́ ọ̀tún ni èmi fẹ́ràn jù láti máa lò. Kò sí igbo iṣẹ́ tí ẹ bá gbé fún mi, ọwọ́ ọ̀tún ni mò ń lò. Mo ṣe ń ṣàkájòwe ọwọ́ ọ̀tún ni mò ń lò. Tí mo bá fẹ́ ju ọwọ́, ọwọ́ ọ̀tún ni mò ń lò. Nígbà tí mo wà ní kékeré tí mo bá ń ṣe nǹkan pẹ̀lú ọwọ́ òsì wọ́n máa ń sọ fún mi wípé kí n yé lo ọwọ́ òsì pé ọwọ́ ọ̀tún ni mò máa ń lò. Even èmi gẹ́gẹ́ bí Mùsùlùmí tí mo bá fẹ́ ṣe nǹkan pẹ̀lú ọwọ́ òsì mi, wọ́n máa sọ fún mi pé àṣeyitani ló máa ń jẹun pẹ̀lú ọwọ́ òsì, kí èmi má ṣe lo ọwọ́ òsì kí mo máa lo ọwọ́ ọ̀tún. Fún dí eyìí ọwọ́ òsì ni, ọwọ́ ọ̀tún ni ó mọ́ mi lára jù láti máa lò.

Bẹ́ẹ̀ni, mo ti lọ ṣọdẹ rí. Ta bá ń sọ nípa ọdẹ ẹja àbí ọdẹ ẹran, láti lọ ṣọdẹ ẹran, láti lọ pa nǹkan. Mo ti lọ ṣọdẹ rí. Mo ṣọdẹ ẹja púpọ̀ ní ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ ní kékeré. Oríṣiríṣi odò la máa ń lọ tí a ti máa ń pa ẹja. Mo ti pa ẹja arọ̀, mo ti pa ẹja tilapíà, mo ti pa oríṣiríṣi àwọn ẹja rí. Mo ti pa ẹja ẹlọdò, wọ́n pè ní ọkà odò. Oríṣiríṣi, mo ti pa edé, mo ti pa oríṣiríṣi àwọn ẹja tó pọ̀. Bá dẹ ṣe, sọ nípa ẹran, mo ti pa oríṣiríṣi àwọn ẹran tó pọ̀ rí. Mo ti pa ehoro, mo ti pa òkété, mo ti pa ikùn, mo ti pa ejò, oríṣiríṣi ejò. Ejò mọ̀nàmọ́ná, ejò ọka, ejò sèbé, ejò sóro, gbogbo ẹ ni mo ti pa rí. Mo ti pa oríṣiríṣi àwọn ẹran bí ẹran ìgalà. A máa ń lo àdá láti ṣọdẹ ẹran nígbà mìíràn. A dẹ máa ń lo takúté láti ṣe ọdẹ ẹran nígbà mìíràn. A dẹ máa ń lo ọdẹ ẹran, a máa ń lo ìbọn láti ṣe ọdẹ ẹran nígbà mìíràn. Nínú iṣẹ́ ọdẹ ta máa ń ṣe yìí, a mọ, eré ìdárayá wà níbẹ̀ tí a máa máa ṣe bá ara wa ṣe eré ìdárayá pé ẹni tí ó bá lè pa ẹran jù, òun ni ó mú ìpín tí ó pọ̀ jù. Ní ìdí èyí, ó jẹ́ kí ọdẹ ẹran pípa kó yá wa lórí láti, láti máa ṣe bẹ́ẹ̀ na sì ni fún ti ẹja. Ni ara àwọn ọ̀nà tí a máa ń gbà pa ẹja tí a bá ń ṣe ọdẹ ẹja nígbà mìíràn ni pé a wá àwọ̀n, a ó sọ sí inú odò, a ó jẹ́ kí ó kó ẹja tí ó pọ̀, a ó dẹ fà á jáde láti kó lọ ilé. À, ọ̀nà mìíràn tí a lè tún máa ń lò láti fi pa ẹja nígbà mìíràn ni pé a ó gbọn omi tó wà nínú odò náà tí odò náà bá jẹ́ odò kan tí kò pọ̀, a ó gbọn omi tó wà nínú ẹ̀, a ó gbẹ odò mi síbọ mi, a ó gbọn omi tó wà nínú ẹ̀ sínú odò náà. A ó wá, tó bá ti wá kò pọ̀tọ̀pọ̀tọ̀, a ó máa kó ẹja náà sí inú ike àbí ká jú àwọ́n sí láti fi tú, láti tún fi kó ẹja tí a bá ń ṣe ọdẹ ẹja, tí ó bá sì jẹ́ ọdẹ ẹran ni. A ó dẹ takúté, takúté mi lè jẹ́ takúté ẹlẹ́fọ̀n, takúté mi sì lè jẹ́ takúté oní wáyà tí a ó dẹ sí gbègbè eteeti oko fún àwọn ikún àbí ọ̀yà tí wọ́n da inú oko láàmú. Àbí tí a bá kù lẹ ṣe ọdẹ ẹran lọ láti fi ọfà tàbí ìbọn pa àwọn ẹran inú igbó. Irú àwọn ẹran inú igbó báyìí, a máa ń pa wọ́n tà nígbà mìíràn a sì máa ń pa wọ́n láti jẹ. Nítorí bí àwọn ẹran bí ìgalà nígbà mìíràn, a máa ń pa wọ́n k'á ta wọn. Ṣùgbọ́n tí ó bá jẹ́ wípé jíjẹ ni a fẹ́ jẹ wọ́n, a máa ń yan wọ́n sí inú ilé kí wọ́n lè gbé wa fún ìgbà tí ó pẹ́. Ìyẹn ó fún wa ní ààyè láti lè ta ìmí tí a bá pa, nítorí èyí tí a pa sílé tẹ́lẹ̀, a kò tí ì jẹ wọ́n tán. A máa ń pa ẹran kan bá ti jẹ nípa ká ṣe ọdẹ ẹran àbí ká ṣe ọdẹ ẹja, a dẹ̀ máa ń pa ẹja gan. Ṣùgbọ́n tí ó bá jẹ́ nípa ọdẹ ìṣọ òde wípé a ṣọdẹ lọ, a fẹ́, a ń ṣọ òde, a ń ṣọdẹ láti ṣọ òde. Mi ò ní mọ̀ púpọ̀ nípa irú ọdẹ náà nítorí wípé èmi ò kín pa, èmi ò kín ṣọ'de. A ò fi iṣẹ́ ṣíṣọ'de kọ́ mi. Ṣùgbọ́n tí ó bá jẹ́ ká pa ẹran, ká sì pa ẹja, ọ̀gá ni mo jẹ́ nípa rẹ̀. Mo ti ṣiṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ oko àti odò láti pa ẹran àti láti pa ẹja. Iń tí mo yàn láàyò nìyẹn nígbà tí mo wà ní kékeré. Kò ṣe wípé iṣẹ́ mi but, àmọ́ iṣẹ́ tí a mọ̀ mọ́ mi dáadáa ni. Ka sọ ní pé ká máa sọ nípa ọdẹ ṣíṣe, mo ti ṣọdẹ gan, mo ti ṣe ọdẹ gan. Mo ti ṣeṣe nípa ọdẹ rí tí àdá ti ó bẹ́ mi lẹ́sẹ̀. Mo ti ṣeṣe nípa ẹja rí tí ẹja tí ó gún, tí ó fi nǹkan gún mi ní ọwọ́. Pẹpẹ ẹja tí ó gun mi ní ọwọ́ àti ní ẹsẹ̀ tí òtútù bó mi. Oríṣiríṣi nǹkan ni mo ti ní, tí mo ti ṣe, ló ti ṣe mí rí nípa ọdẹ tí mo dẹ̀ ti ní.

Mo ti gún ọkọ̀ ojú omi rí ní ìgbà kigbà nítorí pé tí ọ bá mọ̀ sí akíyèsí sí àwọn ìbéèrè tó kọjá nígbà tí ì bẹ̀rẹ̀ wípé ṣe mo ti ṣe ọdẹ rí? Mo sọ wípé mo ti ṣe ọdẹ rí. Ara àwọn ọ̀nà tí a máa ń gbà ṣe ọdẹ nígbà náà ni pẹ̀lú ọkọ̀ ojú omi tí a bá fẹ́ pa ẹja tí a bá ṣe ọdẹ ẹja. Nje yìí mo ti gun ọkọ̀ ojú omi rí, kò dẹ̀ ṣe ọdẹ ẹja nìkan ni a ti fi ọkọ̀ ojú omi ṣe rí. A ti fi ọkọ̀ ojú omi gbé èèyàn láti ìlú kan lọ sí ìlú mìíràn. Mo dẹ̀ ti fi ṣe ọdẹ ẹja ní ai moye ìgbà, mo ti fi ṣe ọdẹ edé, tórí ní agbègbè wa ni ibí ti tà léra, kátàkárà edé, ó gbajúmọ̀ gan ní agbègbè yìí tí àwọn èèyàn ṣe fẹ́ràn edé tí wọ́n ṣe ń jẹ edé. Níje yìí láti ní, láti ní edé àbí láti ra edé àbí láti ta edé, wà á nílò láti gun ọkọ̀ ojú omi dé ibi tí wà á ti ra edé àbí ibi tí wà á ti ta edé àbí kúrò ní ibi tí o ti lọ ra edé àbí kúrò ní ibi tí o ti lọ ta edé àbí láti lọ pa edé gangan fúnra àbí láti lọ ṣe ètùtù tó fẹ́ ṣe kí o tó pa edé. Gbogbo àwọn yìí ó nílò ọkọ̀ ojú omi. Bẹ́ẹ̀ sì náà ni nu fún ẹja tí o bá lọ pa ẹja àbí tí o bá fẹ́ ṣe kátàkárà ẹja àbí tí o bá fẹ́ lọ ra ẹja àbí tí o bá fẹ́ lọ ta ẹja àbí tí o bá fẹ́ lọ gbé ẹja fún èèyàn àbí tí o bá fẹ́ lọ ṣe ètùtù tí wọ́n máa ń ṣe kí wọn tó pa ẹja. Gbogbo éleyìí ni o gbọdọ̀ ríi dájú wípé o gun ọkọ̀ ojú omi nítorí o ò lè wẹ́ dé ibẹ̀. O lè wẹ́ láti wẹ̀ nínú òkun ńlá àbí láti wẹ̀ nínú omi ńlá, o gbọdọ̀ lọ, o gbọdọ̀ lọ gun ọkọ̀ ojú omi láti dé ibẹ̀. Èmi jẹ́ ẹni tí ó máa ń wa ọkọ̀ tí àwọn èèyàn sì máa ń wà nínú ọkọ̀ rẹ̀ láti lọ pa ẹja àbí láti lọ edé àbí láti rìn láti ìlú kan lọ sí ìlú mi pẹ̀lú omi. Mo máa ń wa àwọn ọkọ̀ ojú omi tó ń lo epo, èyí tó jẹ́ engine. Mo lè máa ń wa àwọn tí ó ń lo igi tí wọ́n máa ń fi igi wà á. Ṣùgbọ́n èmi ò tí gun ọkọ̀ ojú omi ńlá, èyí tí ó máa ń lọ láti orílẹ̀-èdè lọ sí orílẹ̀-èdè mìíràn nítorí àwọn ẹ̀rọ tó nílò láti jẹ́ wípé ó ní ǹkan pàtàkì tí mo fẹ́ lọ ṣe ní orílẹ̀-èdè mi kí n tó nílò láti wọ irú àwọn ọkọ̀ ojú omi bẹ́ẹ̀. Wíwá ọkọ̀ ojú omi ó máa ń dí ẹrú bàa èèyàn gan, ó sì jẹ́ ǹkan tí ó dùn tí èèyàn bá ṣe, ó dùn gan-an. Wa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó nílò láti máa rántí láì, àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wà á máa rántí pé, "àá mo gbádùn ìgbà mi tí mo lò ní ìrìnàjò ìlú bá sí ìlú bá yìí. Ìgbà tí mo gbé ẹni alágbájá lọ pa ẹja, mo gbádùn ìrìnàjò tí mo rin ní orí omi ní àsìkò bá yìí. A rí ẹja báìbàì tí kò gbajúmọ̀ ní agbègbè." Irú àwọn bá yìí ni ó máa ń jẹ́ kí lílọ pa ẹja yá ni lórí láti lọ ṣe. Fún dé yìí, ọkọ̀ ojú omi ó dùn gan-an ni ǹkan tí èèyàn máa ń ṣe. Mo dẹ̀ ti ṣe rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo dẹ̀ ti ní ìjàǹbá ọkọ̀ ojú omi rí ní àìmọye ìgbà. Èyí tí ó lè la ẹ̀mí lọ ṣùgbọ́n, modúpẹ̀ pẹ̀ kò la ẹ̀mí lọ nítorí wípé ǹkan tí ó lè ṣẹlẹ̀ ni oríṣiríṣi ìgbà ni, kò dẹ̀ ṣe ǹkan tí ó jẹ́ tuntun. Ó ti ṣẹlẹ̀ ní àìmọye ìgbà rí, ó ti pa àwọn èèyàn rí ṣùgbọ́n Olúwa ló ń ṣọ́ wa. Gbogbo ìrìnàjò wa lè lọ bí ó bá wà, ó ń jásí dáadáa. A gun ọkọ̀ ojú omi a ń lọ ààbọ̀, pápà jùlọ tí a bá fẹ́, tí a bá ji pé a ń lọ síbi iṣẹ́ òjọ́ wa, ọkọ̀ ojú omi la ń gun. Fún ẹnikẹ́ni tó bá mọ ìlàjẹ, àwọn ìlú orí omi ibẹ̀ ni mo ti ní ìmọ̀ nípa wíwá ọkọ̀ ojú omi. Mo dẹ̀ ti wá oríṣiríṣi ọkọ̀ ojú omi rí. Mo ti fi ọkọ̀ ojú omi gbé oríṣiríṣi èèyàn rí àti òyìnbó àti aláwọ̀ dúdú àti aláwọ̀ pọ̀npọ́n. Oríṣiríṣi èèyàn ni mo ti fi ọkọ̀ ojú omi gbé rí. Mo ti fi ọkọ̀ ojú omi gbé àwọn tó ń ṣe ètùtù rere tí wọ́n, tí a bá wọn gbé ètùtù lọ sí ibi tí wọ́n ti ṣe. Mo ti fi ọkọ̀ ojú omi gbé ìbò rí tí a bá àwọn olóṣèlú gbé ìbò tí wọ́n ṣe.

Bí mo ṣe máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, ṣe nípa bí owó náà bá ṣe jẹ́. Bóyá owó tí wọ́n fún wa ni àbí owó iṣẹ́ tí a jọ ṣe àbí owó tí a rí é ní ojú ọ̀nà. Tí ó bá jẹ́ pé owó iṣẹ́ tí a jọ ṣe ni, a pín owó náà gẹ́gẹ́ bí oníkálukú ṣe ṣe iṣẹ́ sí ni. Fun Apẹ́ẹ̀rẹ̀ bóyá owó tí wọ́n fún wa ni àbí owó iṣẹ́ tí a jọ ṣe àbí owó tí a rí he ní ojú ọ̀nà. Tí ó bá jẹ́ pé owó iṣẹ́ tí a jọ ṣe ni, a pín owó náà gẹ́gẹ́ bí oníkálukú ṣe ṣe iṣẹ́ sí ni. Tí ó bá sì jẹ́ wípé iṣẹ́ náà ni bí oníkálukú ṣe ṣe iṣẹ́ sí, a máa pín ni bí oníkálukú ṣe ṣe iṣẹ́ sí. Tí iṣẹ́ rẹ bá ṣe òd-- tí òdí wọn iṣẹ́ rẹ bá ṣe déédéé pé ó yẹ kí o gba ẹgbẹ̀rún mẹ́fà nínú mẹ́wàá, óò gba ẹgbẹ̀rún mẹ́fà, màá gba mẹ́, m-màá gba mẹ́ ẹgbẹ̀rún mẹ́wàá. Tí ó bá yẹ, òdí wọn iṣẹ́ rẹ bá dẹ̀ jẹ́ wípé ó nílò láti kí o gba ẹgbẹ̀rún mẹ́rin, kí èmi gba mẹ́fà, ó gba ẹgbẹ̀rún mẹ́rin, mi ó dẹ̀ gba ẹgbẹ̀rún mẹ́fà. Bí mo ṣe máa ń pín niyẹn. Ṣùgbọ́n tí ó bá jẹ́ wípé wọ́n fún wa ní owó àgbà ni a máa fi ń pín. Tí èmi bá ju ọ lọ, tí ó sì jẹ́ pé o mú mi bí àbúrò, mo mú ẹ bí àbúrò, màá ní ìpín nínú owó náà ju ìwọ náà lọ. Tí ó bá sì jẹ́ wípé ẹgbẹ́ ni wa, a jẹ́ bí ọ̀rẹ́, a ó jọ pín owó náà déédéé ni. Bí mo ṣe ń pín owó láàárín àwọn ọ̀rẹ́ mi ni yẹn. Tí ó bá sì jẹ́ wípé owó náà jẹ́ owó tí o, owó, tó bá jẹ́ pé owó náà jẹ́ owó tí ó ṣe wípé a rí i nílẹ̀ẹ́lẹ̀ e ni tí a ò sì mọ ẹni tí ó ni, a ó pín owó náà dàgbà dọ́gba ni. Tí ó bá sì jẹ́ wípé òwò ni a jọ ṣe, tí iṣẹ́ dà wá pọ̀, a ó, tí owó dà wá pọ̀, a ó pín owó náà gẹ́gẹ́ bí owó náà bá ṣe lọ. Báyìí ni mo ṣe máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Mo sì máa ń rí i pé mo ṣe à-- mo sì máa ń ṣe àmú àrì dájú wípé pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, mo rí pé kò dá ìjà sílẹ̀ àti wípé ó lọ ní ìṣe tí a ṣe dùn oníkálukú nínú. Mo mọ n gbí yànju láti jẹ́ wípé kí déédéé kó wà tí mo bá ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Ìyẹn ṣe kókó púpọ̀. Kí àárín ọ̀rẹ́ sí ọ̀rẹ́ kó má ba dàrú ẹni. Nítorí tí àárín ọ̀rẹ́ sí ọ̀rẹ́ bá dàrú, a kò ní sí àyè láti pín owó mi mọ́ ní ọjọ́ mi. Nítorí kò ní sí àyè láti si owó papọ̀ níbi tí owó pínpín yóò wáyé. Kí owó dẹ́ ẹ máa lọ, kí owó máa lọ lóore kóòré, ìyẹn ni ó ṣe kókó. Fún di eyìí, màá ń rí dájú wípé mi ò jẹ́ kí pínpín owó kó dá ọ́wúhọ́wú àbí fàǹfà sílẹ̀ láàárín èmi àti àwọn ọ̀rẹ́ mi. Mo máa rí pé mo pín owó dọ́gba nígbà mìí tí ó bá jẹ́ kí n pín dọ́gba. Mo sá máa rí pé mo, mo pín bí ó ṣe yẹ kí n pín kí ó lè tẹ oníkúlùkù lọ́rùn. Báyìí ni ó ṣe jẹ́. Tí ó bá sì jẹ́ wípé owó tí wọ́n ti pín síbẹ̀ tí wọ́n kọ fún wa, bóyá wọ́n sẹ́ǹdì, bóyá wọ́n, wọ́n fi owó náà ránṣẹ́ sí àpò ìfowópamọ́ ẹni kan nínú àwa méjèèjì tí ó sì jẹ́ pé owó àwa méjèèjì ni, ṣùgbọ́n ẹni tí ó, tí ó fi owó náà ránṣẹ́ ti pín owó náà kí ó tó fi ránṣẹ́, ilé yìí ni ó rọrùn jù. A ó sì pín owó náà dọ́gba bí oníkà, bí ẹni tí ó fi owó náà ránṣẹ́ ṣe ṣe ránṣẹ́, ìyẹn ni ó rọrùn jù. Ìyẹn sì ni ó le dá ìjà lẹ́bọ̀ ṣe òkú ò rí. Kódà kò jẹ́ wípé àjọ ṣiṣẹ́ ni àbí wọ́n fún wa ni. Ẹni tí ó fi owó náà ránṣẹ́ ti sọ wípé "báyìí ni kí ẹ ṣe pín, kò nílò ìrọ̀ǹgbà mi àbí kíni mo gbà lérò báwo ni kí a ṣe pín mọ́. Ó ti wà ní pínpín, ó kàn dé sí àpò ìfowópamọ́ èèyàn kan nínú àwa méjèèjì ni. Íuí éléyìí máa ń rọrùn gan-an láti pín. Bí ó bá jẹ́ wípé a fẹ́ pín owó tí wọ́n fi ránṣẹ́ ni. Ọ̀nà pọ̀ tí a lè fi pín owó. A lè fi pín, a lè pín owó nípin pé tá ló ṣiṣẹ́ jù, tá là gba. Báwo ni ẹni yìí ṣe gbìyànjú sí àti bẹ́ẹ̀ bẹ, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ lọ.

Èdè tí ó wù mí láti kọ́ ni èdè Mandarin Chinese àti èdè Hausa. Mo fẹ́ràn àwọn èdè ìgọ́n nítorí pé àwọn èyàn tí mo ti mọ̀ láti ibi jẹ́ àwọn èyàn tí wọ́n yára mọ́ èèyàn ní àti àwọn èyàn tí wọ́n jẹ́ àwọn èyàn ńláńlá tó nípó tí wọ́n sì ní ìwà, ìwà ìrẹ̀lẹ̀ ìwà tutu. Ó ti lẹ̀ jẹ́ wípé nítorí ni mo ṣe fẹ́ràn Chinese. Gẹ́gẹ́ bí mo ti sọ leyin siwájú wípé mo mọ ọ̀pọ̀lọpọ̀ ẹni nipa igbese ayé mi, mo máa ń fi ń ro nírò bí màá ṣe sọ di òwò tí a sì mú wọlé. Èdè Chinese yìí tí mo bá kọ́, ó máa mú ọ̀pọ̀lọpọ̀ òwò wọlé fún mi pẹ̀lú wípé màá máa lò ó láti fi pá owó yálà pẹ̀lú kíkọ́ àwọn ènìyàn ni àbí pẹ̀lú fífi ṣe òwò pẹ̀lú àwọn tí wọ́n ń sọ èdè náà. Nítorí pé ilẹ̀ òwò ni ilẹ̀ Chinese tó ṣe wípé tí o bá ra ǹkan ní àti ilẹ̀ Chinese tí o bá ní ọ̀rẹ́ tí wọ́n ti mọ síbẹ̀ àbí o lọ ṣiṣẹ́ níbẹ̀, owo won pé tí o bá ra ǹkan níbẹ̀ tí ó tún tà ní orílẹ̀ èdè Nàìjíríà, wà á rí èrè tó pọ̀ níbẹ̀. Ara àwọn idi yìí ni mo fẹ́ kọ́ Chinese ṣùgbọ́n èdè Hausa. Mo lẹ̀, mo fẹ́ràn èdè Hausa nítorí pé àwọn ènìyàn tí wọ́n wà ní ilẹ̀ Hausa jẹ́ ènìyàn tí wọ́n ṣe é bá lò tí wọ́n sì jẹ́ ènìyàn dáadáa. Fún dí eyìí mo fẹ́ kọ́ èdè Hausa àti èdè Chinese. Mo mọ èdè Gẹ̀ẹ́sì sọ dáadáa nítirẹ̀. Èdè Lárúbáwá mo gbọ́ díẹ̀ ó sì kún idi tí mi ò fi fi sí inu Èdè tó wà n bí nítorí pé mi ò gbọ́ daradára mọ́. Bo ti lẹ́jẹ̀ẹ́ wipé mo lọ ọjọ́ pípẹ́ ní ilé kéwú láti lọ kọ́. Èdè Pidgin jẹ́ èdè tí ó ṣe wípé ìwọ tí o bá jẹ́ ọmọ Nàìjíríà, òun ni èdè kejì tí wà á gbọ́ ni leyìn èdè abínibí rẹ. Fún dí eyi a lè pé ní èdè abínibí kò ṣ o ò nílò láti kọ́ kí o tó mọ̀. Wà á mọ̀ pẹ̀lú àdámọ́ ni. Báyìí èdè tó wù mí láti kọ́ ni èdè Chinese àti Hausa. Tí wọ́n bá wá ní pé ká fi èdè mìíràn sí tí mo fẹ́ kọ́, ó máa ń jẹ́ èdè Korea. Nítorí pé èdè Korean jẹ́ èdè tí mo ní ìfẹ́ sí gan. Nítorí pé mo máa ń wo K-drama, ìyẹn eré ìdárayá ti ilẹ̀ Korea. Mo sì ti wo eré ìdárayá ilẹ̀ Korea gan tó ṣe wípé ní oríṣiríṣi tó dií tó sọ̀rọ̀ ni tó ṣe ṣe pẹ̀lú oríṣiríṣi àwọn èè ìṣeré bí i òṣèlú, ìfẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.